Bẹ́ẹ̀ni, èmi a máa jẹun nínú ọkọ̀ mi nítorí nígbà míràn ní ibi iṣẹ́, èèyàn a máa fẹ́ láti dá wà tó bá ti di àkókò láti jẹun. Kàkà tí un o wà fi lọ sí ilé oúnjẹ, mà á máa lọ dá jẹ oúnjẹ mi nínú ọkọ̀ mi ní èmí alára mi.

Èmi a máa lo fóònù mi ní ọ̀pọ̀ ìgbà ní ojoojúmọ́ nítorí àwọn ǹkan tó ṣe pàtàkì wà fún mi láti ṣe pẹ̀lú fóònù. Ìgbà mìíràn, mo ṣi ma siṣẹ́ lórí fóònù mi láti fi rí owó. Nítorí náà mo máa ń lo fóònù mi dáadáa lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni, èmi mọ̀ bí a ti máa ń gun kẹ̀kẹ́ nítorí nígbà tí mo fi wà ní kékeré ní abúlé wa, kẹ̀kẹ́ ni àwa máa ń gun. A máa fi n ṣe ìrìn àjò ẹsẹ̀ bí wọ́n bá rán wọn níṣẹ́ láàárin ilé, a sì tún máa ń fi ṣeré gẹ́gẹ́ bí ọmọ kéékèèké.

Bẹ́ẹ̀ni, èmi a máa kọ lẹ́tà fún àwọn ènìyàn ní inú abúlé wa, àwọn bí àwọn arúgbó tí wọ́n bá fẹ́ fi ìwé ránṣẹ́ sí ọmọ wọn tí ó wà lékòó. Ṣùgbọ́n ìgbà náà ti pẹ́. Ní báyìí a ò kọ lẹ́tà mọ́. Orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ la ti n tẹ àtẹ̀jíṣẹ́ sí oníkálukú wọn.

Bẹ́ẹ̀ni, èmi a máa gbọ́ podcast dáadáa. Nítorí a tún máa fún ẹni ní ìmọ̀ nípa oríṣiríṣi ǹkan bí i health, tourism àti bóyá nípa education. Ìgbà mìá máa jẹ́ nípa religion. Èmi a máa gbọ́ podcast lóòrèkóòrè.